Ha! Mo mọ bí a ti ń yàwòrán o. Héé torí mo ma ń yàwòrán lójoojúmọ́. Mo lè má fi máa ṣe iṣẹ́ ṣe ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ya àwòrán sí orí fóònù mi nígbà gbogbo. Àwòrán yíyà o jẹ́ nǹkan tí ó má ń jẹ́ káàárán tí ẹ̀yìn. Ba ṣe rí lánàá, ba ṣe rí lónìí, ká lè mọ ìyàtọ̀. So mo nífẹ̀ẹ́ sí láti máa ya àwòrán. Mo dẹ̀ mọ bí a ṣe ń yàwòrán sórí fóònù.

Ìpàdé fún oníbàárà. Tí n bá ní oníbàárà tí à jọ à pinu láti pàdé fún ìjíròrò, mo máa kọ́kọ́ mọ̀ nípa nǹkan tí mo fẹ́ tà fún oníbàárà náà dáradára. Mo ti máa rò lọ́kàn gbogbo nǹkan tí màá sọ fún oníbàárà náà, mo sì tún máa pèsè gbogbo, à, àwọn nǹkan tó ṣe kókó tí oníbàárà náà tí ó, tí ó gbọ́dọ̀ mọ̀, tí mo dẹ̀ ti máa pinu láti yí lọ́kàn padà láti bá mi ra nǹkan tí mò ń tà. So mo máa ń múra gidi tí mo bá fẹ́ ní ìpàdé pẹ̀lú oníbàárà torí inú ìpàdé yẹn la ti máa sọ̀rọ̀ bí mo ṣe máa tà fún un tí ó náà se máa rà tínu àwa méjèèjì dẹ̀ máa dùn.

Bí mo ṣe máà ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́, hmmm à ìṣòro jẹ́ gẹ́gẹ́ bí ara ìgbésí ayé ẹda. Ojoojúmọ́ dẹ̀ ni ọmọ ènìyàn máa ń kan ìṣòro. Ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì jù ni láti borí ìṣòro tí a bá kojú. Tí mo bá kọjú ìṣòro ní ẹnu iṣẹ́, nǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe ni pé màá lọ bá àwọn tí ó jù mi lọ lẹ́nu iṣẹ́ yẹn láti wá amọran lẹ́nu wọn bí tí wọ́n bá ti kọjú ìṣòro yẹn rí, báwo ni wọ́n ṣe yanjú ẹ̀. Iyẹn ṣe pàtàkì fún mi. Màá lọ bá àwọn tí wọ́n ti, tí wọ́n ti la irú ìṣòro yẹn kọjá rí. So àmọ̀ran tọ́n bá fún mi, lemi náà ma lò láti lè dojú kọ ìṣòro mi.